Ṣé mo máa ń sáré? Irú eré wo lè ń sọ? Ṣé eré ìdárayá àbí eré pápá? Ṣé kí n sáré bí i uzain boat? Bẹ́ẹ̀ ni mo máa ń sáré torí mo máa ń gbá bọ́ọ̀lù. Agbá bọ́ọ̀lù ni mí lọ́jọ́ mìíràn. Ọjọ́ mìíràn, mo máa ń gbá bọ́ọ̀lù dáadáa. Ṣó tó bá ti ṣe iru eré yẹn, mo máa ń sáré níbẹ̀. To bá dẹ̀ ṣe káà de jọ́ fàlà, ká sáré bí i uzain boat. Àtijọ́ n gbà tí mo sì kéré, mo sì máa ń sáré irú yẹn náà. But èmi máa ń sáré gan. Mo lè sáré dáadáa. Mo sì láìká atí máa sáré. Mo láìká atí máa sáré dáadáa torí ó máa ń dá yara, ó máa ń jẹ́ bí i exercise.

Mo máa ń fọyín lójoojúmọ́ ní ìgbà kan, èmi ò ní párọ̀ o, ẹ̀ẹ̀kan lójúmọ́ mo máa ń fọyín. Mi ò ní ṣe àwọn ẹni tó máa ń fọyín lẹ́ẹ̀mejì àmẹ́ta náà, tí mo bá ti fẹ́ lọ wẹ̀, ìwà alákọ mi máa ń fọyín. But ìgbà mìíràn ṣá, mo máa ń fọyín bí ẹ́ẹ̀ẹ̀mejì. Bo yá mo ṣẹ̀ṣẹ̀ jẹun tán tí mo bá fẹ́ lọ wẹ̀ lẹ́ẹ̀kejì, tí mo fẹ́ lọ wẹ̀ lẹ́ẹ̀kejì, bí ó bá bọ́ sáà tí kò rẹ́, mo máa ń fọyín. But láàárọ̀ tí mo bá ti fẹ́ jáde tí mo ń wẹ̀, ọ̀ ni mo máa ń fọyín. Ìgbà ẹ̀ẹ̀kan yẹn náà ni mo sì máa ń fọyín, ẹ̀ẹ̀kan yẹn náà ni mo sì máa ń fọyín lójoojúmọ́. But ìgbà mìíràn ó máa ń bọ́ sí pé, tí mo bá fẹ́ jáde o, a bá ṣe jẹun tán, a bá fẹ́ lọ jẹun, a bá fẹ́ lọ bọ́ wọn, a bá fẹ́ lọ jètè, a bá fẹ́ kíìsì nígbà ni táa mọ̀ pé òde tá a ń lọ, ó lè fa ka ti kíìsì tí mo ti wá fọyín tẹ́lẹ̀, mo sì lè wá fọyín ẹ̀ẹ̀kan síi. So ẹ̀ẹ̀kan ni mo máa ń fọyín lójoojúmọ́.

Àwọn nǹkan tí mo máa ń ṣe kí n tó lọ sùn pọ̀ o. Ìgbà míì mo máa ń ka ìwé, ìgbà míì mo máa ń wo fíìmù, ìgbà mí sì ni màá máa tẹ fóònù mi, à máa bá ọ̀rẹ́ sọ̀rọ̀, à máa chat, ìgbà mí sì ni à máa wo íńtánẹ́ẹ̀tì lọ, à máa browse, à máa yẹ̀wò lọ bẹ́ẹ̀ yẹn lọ. Àwọn nǹkan tí màá ń ṣe kí n tó sùn pọ̀ gan-an. Ó wá dependi, àbí ó dúró lórí moodu tí mo wà lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Bá ṣe ìgbà tí mo ní series tó ń wò ni, àwọn fíìmù tó ń wò, mo lè wá máa wo fíìmù lọ, kí màá wo fíìmù lọ. Àbí bó bá dẹ̀ ṣé pé mi ni fíìmù tó ń wò, tí ó bá-- tí n bá ti fẹ́ sùn díẹ̀, mo ti ní àṣà wípé mo fẹ́ máa ka ìwé, màá máa ka ìwé lórí fóònù mi. Màá ka ìwé tí tí máa fi sùn. Iyẹn ló máa ń gbé mi sùn ní ọ̀pọ̀, ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìgbà mí sì ní, ìgbà mí sì ní náà, ó lè ṣe kín màá bá àwọn ènìyàn sọ̀rọ̀ lórí fóònù mi, èyí ta ń pè ní chat àbí kí màá doom scroll, kí n máa browse lọ lórí Twitter. Àwọn nǹkan tí màá ń ṣe níyẹn tí n bá ti fẹ́ lọ sùn.

Ah! Àwa ti wo fíìmù jìnà jìnà, a ti wo Fast and Furious bàjẹ bàjẹ, a ti wo Pon walka, a ti wo Vin Diesel, a ti wo bí wọ́n se máa ń yẹra fún ọkọ̀. Eh! Ìgbà tí mo máa ń gún bí mọ́tòcycle, mo máa ń ṣe yẹn. Eh mi tìí ni mọ́tò tèmi kó tó dìgbà yẹn. Ìgbà tí mo fi ń wa mọ́tò dádì mi àti ọ̀nà táa ti wọ̀, ọ̀nà dákẹ́ jẹ́ẹ́jẹ́. So a ti wà lọ́nà tó de bi pé a rí mọ́tò tó fẹ́ dojúkojú. Àmọ́ ó sì dá mi lójú bí mo ṣe jẹ́ ẹni ṣámúṣámú àbí ẹni tó yára tó ogùn gbẹ. Tó bá kan ìtọ́júkojú ọkọ̀, ó dá mi lójú pé ó yẹ kí n lè, kí n lè dá dúró dáadáa. Tí mi dè tí ń sáré jù, tí mo dè máa observe speed limit, ó yẹ kí n lè ṣe yen dáadáa. Àmọ́ mi ò tí ì ṣe rí o, but ó yẹ kí n lè ṣe.